Mo máa ń kọ́kọ́ dákẹ́ láti wo ìṣòro náà dáadáa kí n má bà á jẹ́ pẹ̀lú ìbínú. Mo máa ń sọ̀rọ̀ kédere pẹ̀lú ẹni tó kàn tí ìṣòro náà kàn. Nítorí ìbánisọ̀rọ̀ ló máa ń tú ọ̀pọ̀ ìṣòro ṣe. Mo dojú kọ ojútù ìṣòro náà ju ìbánujé lọ, kí iṣẹ́ má ba dúró tàbí bà á jẹ. Tí kò bá yé mi, mo máa bèrè ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ lọ́dọ̀ alákòóso tàbí ẹlẹ́gbẹ́.